Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mọ jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan. Mi ò, mi, mi, mi ò ń ṣe ènìyàn tó jẹ́ pé mọ kọ̀ máa jí láàárọ̀, màa má ronú pé à kíni kí n ṣe lẹ́ẹ̀ní. Mọ ti máa ń ṣe ètò gbogbo ǹkan tí mo fẹ́ ṣe ní àwọn ọjọ́ mélòó kan bí, eh, ká tó mú ọjọ́ tí mo bá fẹ́ ṣe ǹkan. Fún àpẹẹrẹ, tó bá ṣẹlẹ̀ pé mo mọ̀ pé à, ọ̀sẹ̀ tó ń bọ̀ mọ, mọ máa lọ sọ́jà sìn. Nínú ọ̀sẹ̀ ta wà yìí, ojoojúmọ́ ni màá má lokan mi máa ma wà ńbẹ̀. Ni màá má rò pé, okay, eh, kí ni àwọn ǹkan tó yẹ kí n rà tín má lọ sọ́jà lọ́sẹ̀ tó ń bọ̀? Mà ti, màá ma kọ wọ́n lẹ́yokọ̀ọ̀kan. Ó níbi tí màá ń kọ wọ́n sí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ìyẹn ló jẹ́ kó rọrùn. Kí n ṣẹ wá má ní ẹ, kí ni àwọn ǹkan tí mo tiẹ fẹ́ lọ rà gan an? Màá ti máa ṣe ètò yẹn díẹ̀, díẹ̀, díẹ̀. Títí kan aṣọ tí má wọ̀ lọ́jọ́ tí màá lọ sọ́jà. Mi ò ń ṣe, mi ò ń ṣe ènìyàn tó jẹ́ pé màá mọ̀ wípé mo níbi tí mò ń lọ lọ́la tí màá ṣẹ́, màá mú aṣọ tí màá wọ̀ lọ́la lẹ́ẹ̀ní. Àmí, tí màá ṣẹ́, màá ní ẹ tó bá dọ̀la tí ń bá jí máa wọ aṣọ tó bá wù mí. Mi ò ń ṣe bẹ́ẹ̀. Ibi tí mo ṣe ètò títèmi dé níìyẹn. Màá mọ aṣọ tí màá wọ̀. Mọ lè mú aṣọ tí màá mọ̀ pé mọ máa jáde láàárín ọ̀sẹ̀, bóyá gbogbo ọjọ́ ọ̀sẹ̀ fún ọjọ́ méje tó wà nínú ọ̀sẹ̀ tí màá mọ̀ pé mo máa jáde tí gbogbo ọ̀sẹ̀ yẹn máa fí jálẹ̀. Mo máa, mo lè mú gbogbo aṣọ tí màá wọ̀ lọ́sẹ̀ yẹn. Màá ti mú sílẹ̀, màá ti ṣe ètò ẹ̀ sílẹ̀. Eléyìí tó bá nílò lílọ̀, màá ti lọ. Eléyìí tó bá nílọ́ fífọ̀, eh, mi ò kí máa sábà fò aṣọ tí mo fẹ́ wọ̀ jáde náà. Kò ń ṣẹlẹ̀ wípé à, mo fẹ́ wọṣọ lọ́sẹ̀ tó ń bọ̀, mò ń ṣẹ wá fo ko dá rara. Aṣọ mi máa ń wà nítónító ní, ní mimọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni. Mo jẹ́ èyàn tó máa ń ṣe ètò gan an. Tí mi ì bá ṣe ètò lórí ǹkan kan, ọkàn mi ò ń ba lẹ̀ sí ǹkan yẹn. Mi ò ń ṣe èyàn tó jẹ́ pé ẹle ṣe mí bẹ̀. Eh, àṣẹ tó bá ṣe yẹ. Ìgbà kan tí mo wà nílé ìwé gan an tó jẹ́ wípé, bóyá olùkọ́, olùkọ́ wa gan an lè ní ẹ, ó lè yàn mí láti sọ̀rọ̀ lórí àwọn, àwọn iṣẹ́ kan tà ń ṣe. Tí màá wà nílé, màá ti gbáradì, gbáradì lẹ́yìn ìgbà tí màá ṣe iṣẹ́ yẹn, tí mo tẹ iṣẹ́ yẹn sórí ìwé, màá tún ká síra mi. Mo lè tún tọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n, kí n gba òun mi sílẹ̀, kí n gbọ́ ra mi bí mo ṣe ń sọ̀rọ̀ kó lè dá mi lójú pé mọ ti ṣètò, eh, mo ti gbáradì fún, fún ọ̀rọ̀ tí mo fẹ́ lọ sọ ní ilé ìwé. Ìgbà yẹn yunifásítì ni mo wà. Irú èèyàn tí mo jẹ́ nìyẹn, à, mi ò lè máa ṣe ètò. Mi ò lè máa ṣe ètò. Tí n bá lọ sí ìrìn àjò gan an kí n mọ̀ pé à, ókay, mi ò ní pé lọ sí ìrìn àjò. Ibaje oṣù tó ń bọ̀ ni mò ń lọ ìrìnàjò. Màá ti máa gbáradì fún ìrìn àjò yẹn láti èní. Gbogbo ǹkan. Ó ní yàrá kan tó wà nínú ilé mi. Yàrá yẹn yàrá àlejò ni. Eh, tàbí kí n pè é ní yàrá àwọn, yàrá àwọn ọmọ mi ni. Ṣùgbọ́n kò sí ẹni tó wà ńbẹ̀ nísìnyí. Tí, eh, tó bá ṣẹlẹ̀ wípé mo ti mọ̀ pé màá lọ sí ìrìn àjò, ojoojúmọ́ tí nbá ṣe rántí gbogbo ǹkan tí mo fẹ́ mú lọ ìrìnàjò yẹn ni màá máa wẹ yàrá yẹn. Màá ma ju ǹkan yẹn sí orí ibùsùn tó wà níbẹ̀. Títí tí tojọ́ yẹn màá fi pé. Kò wá níṣẹ́lẹ̀ wípé à, mo wá lọ ìrìn àjò yẹn, kí n ṣe wá máa rántí, à, mi ò máa rántí mú gbá, mi ò rántí má awọ ìrọ̀. Mo fẹ́ràn ètò. À, mo jẹ́ èyàn tó fẹ́ràn ètò gan an ni. Kí n ti ṣe ètò ǹkan sílẹ̀ kó má ń ṣe pé ó bá èyàn lójijì. Mi, à, mo fẹ́ràn kí n ṣe ètò gidi gan an ni. Irú èèyàn tí mo jẹ́ niyẹn. Àwọn tó dẹ̀ sumọ́ mi, wọ́n mọ̀ pé irú èèyàn tí mo jẹ́ ni. Mi ò fẹ́ kí ǹkan kan, kí n mọ̀ pé ǹkan kan máa, mo mo máa ṣe ǹkan kan ní ọjọ́, ọjọ́ kan kí n má wá gbáradì fún, kí n má ṣe ètò sílẹ̀ fún ǹkan ìyẹn. Mi ò ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Gẹ́gẹ́ bí ìbéèrè ṣe, ṣe o jẹ́ èyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò ǹkan. Mi nfẹ́ kí ǹkan, eh, kó wá di pé o dàrú. Ibi tó ṣe kíni gan an dé, bí mo fẹ́ lọ sí, eh, eh, eh, eh, bóyá eyàn kan ṣe ayẹyẹ, mo fẹ́ lọ. Aṣọ tí màá wọ̀ lọ́jọ́ yẹn gan an, mo lè tí wọ̀ ó kí n wo ra mi bí mo ṣe rí nínú ẹ̀ kó tó di ọjọ́ yẹn. Kìí wá ṣe pé kí n wá ní, "Eeh, mọ mọ̀ pé mọ láṣọ kàn nínú ilé." Tó bá di ọjọ́ yẹn, màá gbẹ wò. Rárá, mi ò ṣe. Mo máa ń, màá wé gèlè mi, màá mọ̀ bí màá ṣe wé gèlè lọ́jọ́ yẹn. Màá ti ṣe ètò gbogbo ǹkan yẹn sílẹ̀. Irú èèyàn tí mo jẹ́ ni. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tí ó wà lórí fónrán yìí ni, ṣe o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ó máa ń ṣẹlẹ̀. Láti kékeré mi ni mo ti jẹ́ èèyàn tí, mi ò fẹ́ràn láti máa sọ̀rọ̀ níbi tí àwọn èèyàn bá wà. Ówù mi kí nǹkan dà wà láyè ara mi, kí má bá ẹ ni kẹ́ni rojọ́. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà sí, tí mò ń lọ ilé ìwé, tí mò ń lọ ilé ìjọsìn, mo rí wí pé mi ò ní, kò sí ibi tí mo fẹ́ tì sí. Mo gbọ́dọ̀ mọ bí màá ṣe máa sọ̀rọ̀ níwájú àwọn èèyàn. Ojú ò gbọ́dọ̀ máa ti mí, o gbọ́dọ̀ mọ̀ bí màá ṣe máa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti ní ìjákulẹ̀ nítorí pé mi ò mọ̀ bí màá ṣe máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà sí, tí mò ń ní ìmọ̀ kún ìmọ̀, ọgbọ́n kún ọgbọ́n, Ọlọ́run rán mi lọ́wọ́. Mo wá, mo wá mọ̀ wí pé nǹkan tó máa ń sábà ń fà tí èèyàn fi máa ń ní ìrora níwájú àwọn èèyàn ni pé, ní tí èèyàn ò bá dá ara rẹ̀ lójú lórí nǹkan tí èèyàn fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo rí i wí pé tí èèyàn bá dá ara rẹ̀ lójú lórí nǹkan tí èèyàn fẹ́ sọ̀rọ̀ lé lórí, à, ìyẹn gan-an lásán. Ó tó, ó tó láti ran èèyàn lọ́wọ́ lá-- ran èèyàn lọ́wọ́ láti ní ìgboyà láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ibi tí mo ti ní ìmọ̀ yìí ni ìgbà tí mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ masters ní yunifásítì. Mo rántí ìgbà tí a wà ní ta ṣè bẹ̀rẹ̀ ní yunifásítì, ta ń ṣe undergra-- tí mò ń ṣe undergraduate, olùkọ́ undergraduate. Nígbà yẹn, a máa ń sá sábẹ́ sẹ́yìn ara wa. Ìgbà mìíràn àwọn olùkọ́ wa lè fún wa ní àwọn iṣẹ́ kan ká ṣe, ká jáde ká wá sọ̀rọ̀ nípa rẹ̀. Nítorí wí pé a pọ̀ ní kíláàsì mi. Kò, kò pọn dandan fún gbogbo wa láti jáde láti sọ̀rọ̀. Àwọn tó bá tọ̀rọ̀ bá dá lẹ́nu wọn ló máa jáde láti sọ̀rọ̀. Ìgbà àwọn yẹn náà, àwọn tó ọ̀rọ̀ dá lẹ́nu wọn, mo rí i wí pé àwọn ló máa ń sábà ń ṣe iṣẹ́ tó pọ̀ jù nínú àwọn iṣẹ́ tí olùkọ́ wa bá gbé fún wa. Tí wọ́n bá wá jáde, ó máa dà pé àwọn ló lọ́rọ̀ lẹ́nu. Ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ masters ní yunifásítì, tí ó jẹ́ wí pé oníkálukú pẹ̀lú ẹlẹ́dàá ẹ̀ ni. Wa ṣe iṣẹ́ e fúnra rẹ, wa jáde wa sọ̀rọ̀ lórí iṣẹ́ rẹ, iṣẹ́ rẹ, iṣẹ́ ẹ fúnra ẹ ó wá di pé, à, tí mo ti mọ̀ yin, mi ò ní, kò sí ibi tí mo fẹ́ tì sí. Tó bá ti pé wọ́n fún wa ní iṣẹ́ tí a máa sọ̀rọ̀ lórí ẹ̀ fúnra wa, à, màá gbórí tì. Màá gbórí tì gidi gidi kan ni tí bá wá gbórí tì tó yé mi, tí iṣẹ́ yẹn tí mo fẹ́ lọ sọ̀rọ̀ lé lórí ó yé mi. Lẹ́yìn ẹ, màá wá, tí màá ti wá tẹ̀síwẹ́ tán tí mò ń rí pé mo ti parí iṣẹ́ lórí rẹ̀, tí mò màn pé áà, ó ṣe mo ti ṣetán láti lọ fún olùkọ́ mi ní iṣẹ́ yẹn. Màá kókó kà síra mi nínú ilé. Màá tan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá fi gbá ohùn mi sílẹ̀. Màá gbọ́ra mi. Ma wá wò pé, "Oh, mi máa ti máa sọ̀rọ̀ báyìí bí? Ó yẹ kí-- ìyẹn wá rán mí lọ́wọ́." Tí màá ti wá ṣe, ìyẹn màá fi ń ṣe ìgbáradì fún ọ̀rọ̀ yẹn. Kò wá ṣẹlẹ̀ wí pé mo lọ sọ̀rọ̀. Àyàfi tóbá jẹ́ pé wí pé iṣẹ́ tí ò n ṣe èmi ni mo ṣé ṣùgbọ́n tó bá ti jẹ́ pé èmi mo ṣe iṣẹ́ yẹn, mo lè sọ̀rọ̀ lórí rẹ̀. Màá le sọ̀rọ̀ lórí rẹ̀ dáadáa. Ìyẹn wá fún mi ní ìgboyà láti máa sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Ibè bí Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ sí rán mi lọ́wọ́ nìyẹn. Mo tún rí i wí pé, ah, mi ò ń ṣe èèyàn kan tí mo máa ń gbàdúrà ó láyè ara mi. Mi ò ń gbà-- kì í ṣe pé mo máa ń gbàdúrà rẹ̀, màá kàn rọra gbàdúrà láyé ara mi ṣẹ́kẹ́ṣẹ́kẹ́. Ṣùgbọ́n mo, mo wà rí i pé tó bá ti di pé àwọn èèyàn pè mí pé, "Ìwọ gbàdúrà." Ah, màá wò pé, "Hee, miì wà ní ní ìgboyà yẹn a wá, màá wá ní ìrora. A wà dá, "Ah, báwo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀?" Ṣùgbọ́n nǹkan tó rán mi lọ́wọ́ ni wí pé mo rí i pé, "Okay, mi ò mọ bó ṣe ń gbàdúrà." Kì í ṣe pé mi ò lè gbàdúrà sọ lọ́run, ṣùgbọ́n ó ní àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ tó bá tí ń gbàdúrà. Mo ní láti lọ kọ́ni. Ó di wí pé tí mo bá wà nílé ìjọsìn tí ẹni tó ń wàásù tó bá ń gbàdúrà, màá máa kọ àdúrà yẹn lẹ̀. Ìyẹn wá rán mi lọ́wọ́ láti-- ó ní fún mi ní ìgboyà tó jẹ́ wí pé tí èèyàn bá pè mí kí n gbàdúrà, mi ò rò pé ó níbi tí mi ò tí lè gbàdúrà. Ọlọ́run dẹ̀ rán mí lọ́wọ́. Ǹkan tí mo ní ní, nínú pé, ǹkan tí ó ní jẹ́ kí èèyàn ní ìrora tí èèyàn bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn pé kí èèyàn gbáradì. Tí èèyàn bá ti gbáradì kékeré leléyìí tókù, mo lérò pé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Mo máa ní ìrora níwájú àwọn èèyàn, ṣùgbọ́n tí ń bá gbáradì, mi ò kí ń ní ìrora. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, ṣe o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpè fídíò, ṣùgbọ́n kì í ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kì í dẹ́n ṣe pẹ̀lú gbogbo ènìyàn, kì í dẹ́ n ṣe gbogbo àsìkò ni mo máa ń ṣe ìpè fídíò. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹbí mi, àwọn, pẹ̀lú ọkọ mi, àwọn òbí mi àtàwọn àbúrò mi. Síbẹ̀ náà kì í ṣe gbogbo ìgbà. Àwọn tí mo máa ń sábà ṣe fídíò pẹ̀lú niyẹn. Lẹ́yìn yẹn mi ò rò pé mo máa ń, mi ò ní ìfẹ́ sí àti ṣe fídíò pẹ̀lú ẹlòmíràn. Mi ò ní ìfẹ́ sí. Mo dẹ̀ rí pé àti máa, ìpè fídíò yẹn ó jẹ́ àwọn kan ò mọ̀ wípé kò tọ̀nà láti pè ènìyàn ní ìpè fídíò láì sọ fún ènìyen tẹ́lẹ̀. Wan á kò kí fóònù wọn mọ́lẹ̀. Àwọn, àwọn tí mò ń sọ wọn ń ìṣe ẹbí mi o. Wọ́n á kò kí fóònù wọn mọ́lẹ̀, wọ́n á dẹ́ lọ sí ìpè fídíò tààrà láì tí ẹ́ sọ fún ẹni yẹn pé, ìpè fídíò mo fẹ́ pè sí o. Ẹ̀ẹ̀ mọ bí tí mo wà, ẹ mọ nǹkan tí mò ń ṣe, ẹ mọ̀ boya mo ṣe tán láti rí ẹnikẹ́ni lórí fídíò. Torí irú ènìyàn bẹ́ẹ̀ yẹn bá pè mí, mi ò ń gbé o. Ìgbà mìíràn gan mo lè já ìpè yẹn dànù pé ah aj, irú àrifiń wò rẹ. Báwo ló ṣe máa pè mí sí ìpè fídíò tààrà? Èmi náà ò dẹ̀ ń pè àwọn èyàn sí ìpè fídíò. Mi ò ń pè èyàn sí ìpè fídíò. Tí bá pè yàn lórí fóònù pé boua mo pè wan, tí ó bá dẹ̀ jẹ́ pé a, a fẹ́ ṣe fídíò ni o tó pọn dandan, màá sọ fún ẹni ẹ̀, kì í ṣe pé màá kò kí fóònù mi mọ́lẹ̀. Màá kọ́ pè ènìyàn sí fídíò. Èmi ká yẹn sí ìwà tí kò tọ̀ àti ìwà tí kò yẹ, kì í ṣe ìwà tó dára rárárá. Ó ti ẹ lẹ́yankan tó pè mí, ẹni yẹn èmi àti ọ tíì sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Alẹ́ ló ẹni yẹn wá pè mí sí, ọkùnrin tún ni. Mi ò ní nkan kan ba ṣe. Èmi àtàkọ mi dẹ́ wan lẹ́ lálẹ́ beni yen ṣe pè mí sí ìpè fídíò lálẹ́ nìí. Mo wá rò pé a, láti bo sí bo, mi ò tiẹ̀ gbé ìpè yẹn. Mo já ẹni yẹn ní blocking ni. Ǹkan tó yìnbó ń pè mi blocking. Mo yọ kuró kó le, ẹni ten ò lè rí mi pẹ̀mọ́ láíláí. Mo kọ̀ rọ́ pé ah ah, irú ìwà kí wà wo re? Àgbàlagbà láyìn ìṣọmọdé. Báwo ló ṣe máa pè mí sí fídíò lálẹ́? Mi ò ní ṣe ìyàwó ẹ, mi ò ní ṣe ọ̀rẹ́ ẹ. Láti bo sí bo, èmi gẹ́gẹ́ bí ẹni kan tí ẹyan bá fẹ́ pè mí sí fídíò, kẹ́ni, kẹ́ni ẹ sọ fún mi. A ya fi. Tí ẹni yẹn bá jẹ́ ẹbí mi nìkan ni. Kẹ́ni gan jẹ́ ọ̀rẹ́ mi, ó gbúdọ̀ sọ fún mi kó tó pè mí sí ìpè fídíò. Tí ó bá sọ fún mi, wàhálà ni. Mo máa ń ṣe ìpè fídíò ṣùgbọ́n mi ò ń fi ìpè fídíò mi, mi ò ń fi ni àwọn ènìyàn lára. Mo máa ń sọ fún àwọn ènìyàn kí n tó pè wọn sí ìpè fídíò, tó bá jẹ́ pé ó pọn dandan, òun, òun tí ẹ̀ ń sábà ń pè yẹn sí ìpè fídíò àfi tó bá pọn dandan. Bó orọ̀ yẹn ṣe jẹ́ nì yen. Ìpè fídíò dára nítorí wípé irú èmi sì ń mo ní àwọn ẹbí tí ò sí ní orílẹ̀-èdè Nigeria. Mo láwọn ẹbí tí a jọ gbé níbi kan náà. Táj wa lórílẹ̀-èdè Nigeria ṣùgbọ́n tá a jọ tú wà, a jọ gbé níbi kan náà. Ẹ̀ẹ̀kọ̀kan a máa ń kíra wa, a máa ń róju ara wa. Kò ní jẹ́ kó dàbí, kò ń, ìpè fídíò kì í jẹ́ kó, eh, dàbí wípé a jìnnà sí ara wa. Ǹkan tí mo fẹ́ràn lára ìpè fídíò ni yìí, ṣùgbọ́n mi ò wá nítorí pé mo fẹ́ máa róju àwọn ènìyàn kí wọ́n máa pe wọn ní ìgbà tí ó tọ̀. Àwọn ẹbí mi gan mi ò ń, mi ò ń gbé wọn sí ìpè fídíò. Àwọn ló máa ń sábà pè mí sí fídíò. Mi ò ń pé wọn sí ìpè fídíò. Àwọn ni, ṣùgbọ́n àwọn lè pè mí, màá gbé. Mi tiẹ ni rò pé a, kíni ó ń pè mi fún? Ṣùgbọ́n tí ó bá kì í ṣe ẹbí mi jọ̀wọ́, má pè mí sí ìpè fídíò torí mo máa já ẹni náà ní blocking. Mi ò fẹ́ràn kí ènìyàn pè mí sí ìpè fídíò láì sọ fún mi rárá. Èmi má, mi ò ń, èmi ò ń sábà ń ṣe ìpè fídíò. Ǹjẹ́ kí, mo lè, mo lè sọ pé, mo lè fọwọ́ gbá yà pé mi ò ń ṣe ìpè fídíò àfi tí ó bá pọn dandan. Mo lérò wípé mo dáhun ìbéèrè dáadáa. Ìṣe lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni o, mo máa ń jẹ oúnjẹ tó kù o, torí mi ò fẹ́ kí oúnjẹ ṣòfò. Tí n bá ń jẹ oúnjẹ lọ tàbí bí a bá mu se oúnjẹ ó ṣẹ́kù tàbí mo bù s'ábó, mi ò lè jẹ tán. À, tó bá jẹ́ pé oúnjẹ tó jẹ́ pé tí mi-- tí bá gbé lè ó lè tètè bàjẹ́, tó bá jẹ́ pe ó lè tètè bàjẹ́, màá gbe lọ sínú ẹ̀rọ tó máa mú oúnjẹ tutù, màá gbe wọnú ẹ lẹ́sẹ̀kẹ́sẹ̀. Mo lè má jẹ lọ́sẹ̀ yen, ó lè jẹ́ ọ̀sẹ̀ kejì ni màá tó jẹ́, ṣùgbọ́n màá gbe síbẹ̀, màá padà jẹ́ torí mi ò nífẹ̀ẹ́ sí pé kí èèyàn máa fi oúnjẹ ṣòfò. Ìdí kini tí mi ò ṣe ń fẹ́ kí èèyàn máa fi oúnjẹ ṣòfò ni pé oúnjẹ wọn, oúnjẹ wọn, oúnjẹ ò-- oúnjẹ kò rí-- kò-- ẹ̀ wọ́n-- oúnjẹ ò-- wọ́n ta owó ló-- oúnjẹ lówó kékeré bí i títẹ̀ lé mọ́ ní ìsìn báyìí. À, tí èèyàn bá mú owó ńlá kan lọ sọ́jà, kí èèyàn tó mọ owó ti tán, kí ló wá dé kí-- kí ló wá dé tí èèyàn máa máa fún oúnjẹ ṣòfò? Tí èèyàn ò bá lè jẹ oúnjẹ tán, kó gbe pápá mọ́. A dẹ tun jẹ́ nígbà mìíràn. Ìdí kin—ìdí kínní tí mi ò kí ń fi oúnjẹ ṣòfò nìyẹn. Ìdí kejì tí mi ò ṣe kí ń f’oúnjẹ ṣòfọ̀ ni wípé àti ṣe oúnjẹ ò pe rọrùn. Èmi gẹ́gẹ́ bí ẹni kan ò mo má, torí tí n bá fẹ́ se oúnjẹ mi ò ń ṣé oúnjẹ kéékèèké. Mo fẹ́ràn kí n sè oúnjẹ lọ́pọ̀lọpọ̀ kí n dẹ̀ kó sínú ẹ̀rọ tó máa ń mú oúnjẹ tutù. Àti se oúnjẹ ò rọrùn, oúnjẹ ò rọ kòs— kò rọrùn rárá ké—ìgbà tí mo mọ̀ pé àti se oúnjẹ ò rọrùn kín mo fẹ́ wá máa fi oúnjẹ ṣòfò fún. Gbogbo nǹkan t’èèyàn fi ń pèlo oúnjẹ kò sí eléyìí tó rọrùn ń bẹ̀ títí kan gáàsì tí èèyàn máa fi sè, kò ń ṣe owó kékeré. Kí l’èèyàn wá fẹ́ máa ma fi oúnjẹ si òfò fún, ṣòfò fún? Èmi ò ń f’oúnjẹ ṣòfò. T’oúnjẹ bá ṣẹ́kù, èmi á jẹ, màá padà jẹ. Bọ́yá lọ́jọ́ kejì gan, àb’ọ̀jọ́ kẹta, mo sì lè jẹ, mo dẹ̀ lè padà jẹ, ìyókù oúnjẹ yẹn lọ́jọ́ yẹn. Mo rántí ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ yunifásítì bẹ́ẹ̀ yẹn, ìgbà mìíràn wà, mo lè se oúnjẹ kan, kí n sì kó kúnú pọ́ọ̀tù, màá jẹ́ láàárọ̀, lọ́sàn án, lálẹ́. Mi ò ń fo-- à, kí ló ń jẹ́ pé èèyàn ń f’oúnjẹ ṣòfò? Irú àwọn tó bá jẹ́ pé bóyá ọmọ olówó ni wọ́n, wọ́n wá láti ibi ọlọ́lá, ẹ̀n-ẹ̀n bóyá torí b’ówó ṣe pọ̀ fún wọn, wọ́n lè máa f’oúnjẹ ṣòfò. Bóyá wọ́n láwọn ọmọ ọ̀dọ̀ tó ń bá wọn s’oúnjẹ, wọ́n lè máa f’oúnjẹ ṣòfò. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò fẹ́ràn k’èèyàn f’oúnjẹ ṣòfò. Àti wípé Ọlọ́run ò fẹ́, kí ń ṣe ìwà tó dáa. Kí èèyàn kàn gbé oúnjẹ, k’èèyàn kí oúnjẹ mọ́lẹ̀ láì ní ìdí, k’èèyàn ún—torí pé èèyàn fẹ́ jẹ mọ́, k’èèyàn kàn yi dànù, à, ìsìlé ìdalẹ̀nù, ìwà burúkú ni. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà tí wọn ò rí oúnjẹ jẹ, tó ń gbàdúrà s’Ọlọ́run kánkàn ti ẹ̀ rí ǹkan kékeré fi sẹ́nu. T’èèyàn bá wá mú oúnjẹ tí ọlọ́-- tí Ọlọ́run pèsè fún yàn, tí èèyàn bá mu, tí èèyàn wá, tí èèyàn bá wá gbé oúnjẹ yẹn kí èèyàn lajúlẹ̀, tí èèyàn lọ yíi dànù sílẹ̀ ìdalẹ̀nù torí pé èèyàn kan ò fẹ́ jẹ ẹ́ mọ́. Tí ò ń ṣe pé bọ́yá oúnjẹ yẹn ti bàjẹ́, ìyẹn fi hàn pé èèyàn ò mọ oorr Ọlọ́run. Èmí dẹ̀ mọ oore Ọlọ́run, mi ò ní jẹ́ kí— mi ò lè f’oúnjẹ ṣòfò torí mo mọ̀ nǹkan tí ebi ń jẹ, mo mọ̀, mo mọ̀ bí, bí ebi ṣe rí lára. Torí è tí n bá jẹun kékeré tí n bá mọ̀ pé à, kò lè lọ lẹ́nu mi mọ́, màá ya gbe sí inú, inú fíríjì tó máa ń mú oúnjẹ tutù. Mo ti ẹ̀ mọ ènìyàn kan tó máa ń sọ pé áh, ọmọ òun ò lè jẹ oúnjẹ àná. T’oúnjẹ bá ṣẹ́ kú pẹ́, bọ́yá oúnjẹ ṣẹ́ kù wọ́n gbe sínú inú ẹ̀rọ tó ń mú omi tutù àti, àti ẹ̀rọ tó ń mú oúnjẹ tutù. Pa ọmọ, ọmọ òun lọ́mọ kan tó máa l’ohun ò jẹ, òun ò lè jẹ oúnjẹ t’àná, kò dẹ̀ ní jẹẹ́ náà nìyẹn wọ́n á lọ se míì fun. Ìgbà t’ẹ́ni yẹn ń sọ, mo kàn ń wo ew–wó ojú ẹni yẹn bíi eléyìí pé á àá, lọ́mọ kékeré ló ń pàṣẹ fún yín bẹ́ẹ̀ yẹn? Kó ń ṣ’òun ló f’owó oúnjẹ lẹ̀, kó ń ṣ’òun ló sè oúnjẹ yẹn. Èmi rí i pé ẹ̀kọ́, ẹ̀kọ́ burúkú lẹni yẹn ń kọ́ ọmọ yẹn. Bó ṣe ń gbà fún ọmọ yẹn láti máa wu irú ìwà yẹn, ẹ̀kọ́ burúkú ni. Torí kò ní ní ìtẹ́lọ́rùn, kò ní jẹ́ ènìyàn tí irú ọmọ yẹn tí ó bá yípadà, á jẹ́ ènìyàn tí a kọ́ máa wù wà tí ò dára. Gẹ́gẹ́ bí òbí, ó yẹ ká kọ ọmọ pé à, èèyàn, èèyàn gbudọ̀ máa fi owó mẹ́wẹ̀wàá jẹun. Èèyàn gbudọ̀ máa ṣe bó ṣe wu ènìyàn, èèyàn gbudọ̀ máa wu wa pẹ̀lú orí pípé. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí, ṣe o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni o, èmi máa ń jẹ oúnjẹ tó kù dáadáa. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ gan-an ni. Gẹ́gẹ́ bí obìnrin tó fẹ́ràn ẹwà, tó fẹ́ràn òge ṣíṣe. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ ni yẹtí, ẹ̀gbá ọrùn, ẹ̀gbá ọwọ́. Àwọn ohun ọ̀ṣọ́ tí máa tún-- tí màá ń wọ nìyẹn. Mo tún máa ń fi àwọn nǹkan, àwọn nǹkan ọ̀ṣọ́ náà sí irun mi. Ní ti yẹtí, mo fẹ́ràn yẹtí gan-an ni. Yẹtí ni ó jẹ́ pé mo lè máa ṣaláì wọ nínú ohun ọ̀ṣọ́. Bí mo ń jáde, mo lè ṣaláì máa wọ ẹ̀gbá ọrùn tàbí ẹ̀gbá ọwọ́. Ṣùgbọ́n yẹtí yẹn, à, mo máa ń wọ. Mo ní oríṣìíríṣìí yẹtí. À, yẹtí tí mo ní, tí bá ní kí n máa ka wọ́n ní, mo mọ̀ pé mo ní ju mẹ́wàá lọ. Ǹjẹ́ mi ò ní ní tó ogún? Mo ṣá mọ̀ pé mo ní ju mẹ́wàá lọ. Mo ní láti kékeré mo láwọn yẹtí tóńdó kékeré yẹn títí kan yẹtí ńlá. Irú yẹtí tí mo bá dẹ̀ máa wọ jáde láti fi ṣe ohun ọ̀ṣọ́ ó níí ṣe pẹ̀lú irú, ó níí ṣe pẹ̀lú ibi tí mo bá ń lọ tàbí bí mo bá ṣe múra. Tó bá ṣẹlẹ̀ wípé ń sìn, pé ara mi ò jí pípé, mo lọlé ìwòsàn, ẹ lè rí mi kí gbé yẹtí ńlá sé tí, màá ra wọ̀ kékeré. Pẹ̀lú bá ara mi ò ṣe yáa, èmi máa wọ yẹtí tí ń tini, àwọn tó máa ń kéré yẹn. Tó bá jẹ́ pé mo ń lọ ibi ṣíṣe, à, ẹ lè bá yẹtí, yẹtí ńlá lè máa bá lé tí mi. Ohun ọ̀ṣọ́ tí mo dẹ̀ fẹ́ràn jù ni ohun ọ̀ṣọ́ góòlù. Mi kì í wọ-- mo ní ohun ọ̀ṣọ́ fàdákà ṣùgbọ́n kò pọ̀. Mo ní ohun ọ̀ṣọ́ fàdákà ṣùgbọ́n kò pọ̀ ṣùgbọ́n góòlù ni mo fẹ́ràn jù. Òun ló máa ń yọ lára mi tí ń bá wọ̀. Ní ti ẹ̀gbá ọrùn, à, ẹ̀gbá ọrùn tínrín ni màá ń sábà wọ̀ lójoojúmọ́. Tó bá ṣẹlẹ̀ pé mo kàn jáde tí ó ń ṣe pé mo ń lọ ibi àṣeyẹ, ẹ̀gbá ọrùn tínrín ni màá ń wọ̀. Ṣùgbọ́n tí bá ní ibi ayẹyẹ tí mò ń lọ, à, àwọn ẹ̀gbá ọrùn tó máa ń ṣe pan'pa, tí àwọn èèyàn gan máa mọ̀ pé mo wọ nǹkan sórùn ni màá ń wọ̀. Ṣùgbọ́n ó tún wá níí ṣe pẹ̀lú irú ibi àṣeyẹ tí n bá lọ náà. Tó bá jẹ́ pé ibi àṣeyẹ tí mò ń lọ, tó bá yẹ pé boya bi ọjọ́ ìbí tí ò ń ṣe pé-- kí n má tie sọ pé boya ọjọ́ ìbí, tó bá jẹ́ pé ibi àṣeyẹyẹ kì í ṣe àṣeyẹ ńlá, tó jẹ́ pé ero pọ̀ si, nǹkan tí màá wọ̀ náà ó lè máa pariwo jù, ó lè máa tóbi jù. Tó bá dẹ ṣẹlẹ̀ wípé aṣọ tí mo fẹ́ wọ̀ lọ ibi àṣeyẹ, boya aṣọ yẹn fún ara ẹ̀ gan, aṣọ yẹn gan ti láwọn oríṣìíríṣìí, ẹ́, àlùmọ́nì lára àbí kí n ní kí n pé, mo lè má fẹ́ wọ nǹkan ọ̀ṣọ́ tó bá tóbi torí aṣọ yẹn fún ara ẹ ti pariwo bó ṣe jẹ́ níyẹn. Tí bá je yé mo ń lọ ibi àṣeyẹ bíi ìgbéyàwó, tó bá je wà gongon láà ń ṣe nǹkan tó jẹ́ pé ẹbí wa gọ́ngon loń ṣe nǹkan, à, lẹ́yìn ìgbà tí bá lo ọ̀ṣọ́ góòlù tán màá wá gbé ìlẹ̀kẹ̀ lé, màá tún wọ ìlẹ̀kẹ̀ ọwọ́ náà, à. Mo fẹ́ràn nǹkan ọ̀ṣọ́, mo fẹ́ràn rẹ̀, mo fẹ́ràn rẹ̀ gidi gan-an ni. Torí ọmọ orílẹ̀ẹ̀dè Ondo ni mí, ẹ́, ọmọ ìlú Ondo ni mí. Àwọn ọmọ Ondo won máa ń múra, wọ́n máa ará tun ṣẹ́. Ibi tí mo ti wá níyẹn. Nǹkan ọ̀ṣọ́ tí mo tún máa ń wọ̀ ni ẹ̀gbá ọwọ́. Mo fẹ́ràn ẹ̀gbá ọwọ́ gan. Mo máa ń wọ ẹ̀gbá ọwọ́ ìlẹ̀kẹ̀, ẹ̀gbá ọwọ́ góòlù. Mo máa ń wọ ẹ̀gbá ọwọ́ fàdákà ṣùgbọ́n góòlù ni mo máa ń wọ̀ jù. Mo fẹ́ràn rẹ̀ ná. Ǹkankan tí mo tún lè ka kún ọ̀ṣọ́ tí mo mọ̀ pé mo máa ń wọ̀ ni ago. Ti n bá lágo tó rẹwà, à, mo máa ń wọ, èmi ka ago kún ọ̀ṣọ́ náà. Mo ríi bí ọ̀ṣọ́. Mo tún máa ń wọ-- yàtọ̀ sí yẹn, mo tún máa ń wọ òrùka, sọ́wọ́, òrùka ìgbéyàwó mi. Then àwọn òrùka góòlù mìíràn tí n màá kòn fẹ́ wọ̀ tó wù mí láti wọ̀. Mo lérò wípé mo dáun ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Ṣùgbọ́n ó wá ṣe pé ní ayé táa wà nísìnyí, à, mi ò fi bẹ́ẹ̀ rí eyan tó ń pa àlọ́ mọ́ bíi tẹ́lẹ̀. Mo rántí ìgbà tí mo wà lọ́mọdé, ìyá ìyá mi, wọ́n ń gbé lọ́dọ̀ wa nígbà yẹn. Wọ́n máa ń sọ àwọn àlọ́ Ìjàpá fún wa. Àwọn àlọ́ Ìjàpá yẹn dè ẹ́ máa ń pani lẹ́rìn-ín gan-an ni. À, lẹ́yìn wọ́n, ókay, mo tún lè sọ pé ó láwọn ìwé Yorùbá ta máa ń kà ni ilé ìwé tí àlọ́ Ìjàpá máa ń wà nínú ẹ̀. Lẹ́yìn yẹn o, èmi ò tún gbọ́ àlọ́ Ìjàpá, mi tún rí ìtàn àlọ́ Ìjàpá kà níbí kankan. Bóyá bí mo tiẹ̀ ṣe, bí mo, bí ẹ ṣe wá béèrè béèrè yìí, bóyá màá wo orí ìntánẹ́ẹ̀tì, bóyá màá rí àwọn àlọ́ Ìjàpá apanilẹ́rìn-ín kí èmi náà lè kà fún àwọn ọmọ mi. Àwọn àlọ́ yẹn, hun, wọ́n ò payan lẹ́rìn-ín lèkan o. Wọ́n tún máa ń kóyàn lọ́gbọ́n, wọ́n máa ń fún eyàn l'óye. Ṣùgbọ́n láyé nsín, ọ, kò sí ẹni tó ń ka àlọ́ kíni. Iru àwọn àlọ́ yẹn mọ́ ò kosí. A, àlọ́ Ìjàpá yẹn gangan ni àwọn, ó pẹ̀ láwọn àlọ́ tí mo, tí mo rántí. A, ó ní àlọ́ Ìjàpá kan, àlọ́ apanilẹ́rìn-ín ni. Tí Ìjàpá lọ, boya ó lọ sí ilé àna ẹ̀, wọ́n wá, wọ́n wá fo oúnjẹ lọ, ó ní òun ò jẹ. Ó dà pé bóyá àkàrà tàbí àṣàrò ni wọ́n sè nilé àna ẹ̀. Ó wá ṣàkọ pé òun ò jẹ. Ìgbà tí wọ́n o sì n bẹ̀ẹ́, bó ṣe kó oúnjẹ yẹn, bó ṣe kó bóyá àkàrà àbí àṣàrò yẹn, bó ṣe sáré dà sínu fìlà tó de sórí nìyẹn. Ó wá ṣẹlẹ̀ wí pé bóyá kò wa tètè ráyè lọlé tàbí kó tètè ráyè dé ilé láti jẹ, eh, oúnjẹ tó bù sínu fìlà yẹn. Boṣe dí pé orí Ìjàpá, ó ń jó ná nìyẹn o pẹ̀lú oúnjẹ gbígbóná tó dà sí i. Ìgbà tó fi máa yọ́ bayi, orí ẹ ti bó. Ninú àlọ́ yẹn ó wá ní ìdí tí Ìjàpá ó ṣe nírun lórí nìyẹn. A, oríṣìíríṣìí ìtàn Ìjàpá ni mo ti gbọ́ o. A, yàtọ̀ sí àwọn Ìjàpá ẹran, àwọn ìtàn, àwọn àlọ́ ẹranko. A, ó máa ń dùn gidi gan-an. A, ẹ ṣé tẹ béèrè ìbéèrè yìí, ó jẹ́ kí n rán tí ìgbà kékeré mi. A, ó ní ìtàn kan náà tí, eh, eh, eh, ìyá tó bí ìyá mi tó n sọ fún mi. A, ìyẹn náà pa mí lẹ́rìn-ín. Ǹkan tó wá wà níbẹ̀ ni pé lára àwọn ìtàn yẹn mi ò rí, mi ò fi bẹ́ẹ̀ rántí, eh, mi ò rántí ẹ̀ dáadáa látiberẹ̀ dópin. Ṣùgbọ́n mo kàn rántí àwọn bíi tátà ta ń bẹ́ nítorí ọjọ́ ti pẹ́. Àwọn ìtàn yẹn boya igbà tí mo wà níbí ọmọ ọdún mẹ́ẹ̀wá, ọmọ ọdún mẹ́-- boya ọmọ ọdún mẹ́ẹ̀wá, ọmọ ọdún mọ́kànlá ni ìyá ìyá mi ṣọ àwọn ìtàn yẹn fún mi ngbà yẹn. Ó dẹ́ máa ń dùn mọ́ mi lára gan-an ni. Ìyá temi ò kí n sọ ìtàn, boya ti n bá bí wọn, o ye kan máa lè sọ ìtàn fún mi. Ìyá ìyá mi wọ́n ti lọ dára pọ́, wọ́n ti lọ wá pẹ̀lú elédùmárẹ. A dúpẹ́ fún ẹ̀mí wọn. A, onítàn, oníkọ̀n tí ìyá ìyá mi, ó tún lè ní ìtàn ijapa kan tí ìyá ìyá mi ṣọ fún mi. Ṣùgbọ́n mi ò rò pé mo rántí ìtàn yẹn dópin. Ibi tí mo ṣà rànti de ìtàn yẹn ni pé Ìjàpá lọ jókòó sórí òkúta kan. Mi tí ẹ mọ̀ bó òkúta yẹn ṣe jẹ́ bí ọlọ tó fi ń lọta. Bó ṣe jókòó sórí ẹ̀ báyìí, ó wá di pé kó dìde kò lè dìde, ló bá di wàhálà. Àwọn tó fẹ́ ràn lọ́wọ́ ni, "Ṣé ká wọ́n gé ìdí Ìjàpá, ká wọ́n rẹ́ ìdí ẹ̀ mọ́ òkúta yẹn tàbí ká wọ́n rẹ́ òkúta yẹn mọ́ ìdí ẹ̀ pe kó mú ikan nu méjèèjì." Ibẹ̀ yẹn ló pa mí lẹ́rìn-ín jù nínú ìtàn yẹn tí mi ò lè gbàgbé. Ó jẹ́ wí pé bí ó lè gbàgbé, bí ó rántí ìbẹ̀rẹ̀ ìtàn yẹn, mi ò rántí ó pẹ́. Ṣùgbọ́n ibi tó ti jókòó lé ọlọ yẹn tó di pé ìdí ẹ lẹ́mọ̀ọ́ ọlọ tó fi ní, "Ṣé kón rẹ́ ìdí ẹ̀ mọ́ òkúta tàbí kón re òkúta mọ́ ìdí e?" A, ó dùn mọn ni gan-an. A, mo fẹ́ràn ìbéèrè gan. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn-ín. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀. Ẹ ṣe gidi gan-an. Mo lérò wí pé mo dáun ibéèrè dáadáa. Ẹ ṣé.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń ṣe àtulò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò nǹkan. Àwọn nǹkan tí mo jẹ̀ máa ń sábà ṣe àtulò wọn ni bí i, ẹ́, ẹ́, ọ̀rá, ike oúnjẹ, ike omi, mo máa ń ṣe àtulò wọn. Àwọn nǹkan mẹ́ta tí mo lẹ̀ rántí lásìkò yìí pé mo máa ń ṣe àtulò wọn nìyẹn. Ní ti ọ̀rá, tó bá ṣẹlẹ̀ pé mo lọ ra nǹkan, wọ́n dẹ̀ fún mi ní ọ̀rá, bóyá ọ̀rá kékeré ni o, bóyá ọ̀rá ńlá ni o, tí mo dẹ̀ mú délé, tí mo dẹ̀ ṣe-- tí ọ̀rá yẹn dẹ̀ ṣe wà ní mímọ́, ní tónítóní, tí ó ṣe wí pé bóyá ẹran, ẹ́, jẹ ẹran ti yí, ẹ́, bóyá nǹkan kan ti yí, mo máa ka, mo máa fi sílé, mo máa ń lò fún oríṣiríṣi nǹkan. Ó lè ṣẹlẹ̀ pé mo fẹ́ lọ-- mo fẹ́ jáde lọ ra nǹkan, tó bá yẹ pé ọ̀rá ńlá ni mò ń mú lọ ibi láti mú lọ. Tó dẹ̀ ṣe lè pé mo ní àwọn ọ̀rá ńlá yẹn lé, màá mú dání lọ. Tó bá yẹ pé ọ̀rá kékeré náà ni mo nílò, mo máa ń fọ̀ ọ̀rá kéékèè, mo lè fi wọ́n kó ilẹ̀, bóyá alo dọ̀tí nínú ilé ìdáná, màá fi kó dọ̀tí, mo máa ń lo ọ̀rá ńlá wọ̀nyẹn náà, mo máa ń tún wọn lò. Mo lè fi wọ́n kó dọ̀tí náà, mo dẹ̀ lè mú wọn dání lọ sọ́jà tàbí bóyá mo fẹ́, ẹ́, lọ ra nǹkan, màá mú àwọn ọ̀rá ńlá yẹn dání, màá tún wọn lò. Ó dẹ̀ lè tún ṣẹlẹ̀ pé bí àmo fẹ́ fi nǹkan ránṣẹ́ sẹ́yàn, àwọn ọ̀rá tí mo-- tí ó ti dọ̀tí tí mo mú wá lé yẹn, màá tún wọn lò. Màá fi, màá fi kó nǹkan tí mo fẹ́ fún yàn. Bí mo ṣe máa ń ṣe náà. Nnkan kejì tí mo tún máa ń tún lò ni ike omi. Bóyá mo fẹ́ ṣe ohun mímu táwọn Yorùbá mọ̀ sí, ẹ́, táwọn ará Nàìjíríà mọ̀ sí Zobo ǹsìn, mo máa nílò ike tí màá rọ́ sí. Àwọn ike omi yẹn náà, màá ń lò. Màá tún lò, màá, ẹ́, màá ṣàn tàbí kí n fọ̀, màá dẹ̀ tún lò. Ó dẹ̀ ní ṣi wàhálà. Ó lè-- tàbí bóyá mo fẹ́-- torí a ní ike ńlá kan táa máa ń rọ omi sí, táwọn òyìnbó ń pè-- tó mi máa ń wá ẹnu, táwọn òyìnbó ń pè ní dispenser, water dispenser. Ti bá láwọn ike, tó ta kíá rọ omi wá léwọ̀n ẹ, mo lè wá rọ omi sí, màá tún tún omi mi rán sí, màá wá gbe sí, ẹ́, màá wá gbe sínú fíríjì, inú ẹ̀rọ amú omi tutù. Màá tú-- bí mo ṣe máa ń tún àwọn ike lu yẹn, àwọn ike omi lu yẹn, mo lè fi ojúgùn tàbí kí n tún rọ omi mi sínú rẹ̀. Nnkan kẹ́ta tí mo tún máa ń tún lò ni, ẹ́, àwọn ike oúnjẹ. Tó bá ṣẹlẹ̀ wí pé bóyá lọ ra oúnjẹ ní, ẹ́, níta, bí àmo dẹ̀ láì kí àwọn ike tó ń lò, màá mú lára ẹ̀ pamọ́. Bí mo ti ẹ́ ní ìfẹ́ sì máa mú lára ẹ̀ pamọ́. Àwọn ike yẹn, mo máa ń fi wọ́n kó, ẹ́, oúnjẹ sínú inú fíríjì, nínú ẹ̀rọ amú omi tutù, amú oúnjẹ tutù. Màá fi kó, màá fi kó oúnjẹ síbẹ̀. Nnkan tí mo máa-- nnkan ki ní ti mo máa ń lò oun fún ni yẹn. Tó bá yẹ tó ṣẹlẹ̀ pé mo jẹ oúnjẹ ku náà, nnkan ninu àwọn ike ẹni máa kó oúnjẹ ẹ sí, tí màá gbé sínú ẹ̀rọ amú omi tutù, amú oúnjẹ tutù. Ọ̀nà tí mo tún máa ń gbà láti tú ike oúnjẹ lu ni yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni màá ń tún lò-- torí mi ò ní gbàgbọ́ ni pé kí eeyan maa san nǹkan nù. Nnkan tó bá sì wu lọ kí ẹeyan máa sonu ẹ mi ṣe iru èèyàn bẹ́ẹ̀ yẹn. Mo máa ń tún ike oúnjẹ lò. Ó ti e ní ìgbà kan tí ike oúnjẹ pọ̀ nílé wa, to je pé a ní láti rú lára ẹ̀ san nù ni. Lórí pé mò ń kó wọn pamọ́ láti tún wọn lò. Hmm, ṣe o máa ń ṣe-- ìbéèrè náà ni, ṣe o máa ń ṣe àtulò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò nǹkan. Mo lérò wípé mo dá ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yẹn ni, ṣé o máa ń sáré? À, mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan. Tó bóyá mo fẹ́ sáré, bí ó ṣẹlẹ̀ pé mo fẹ́ dé ibi kan ní kíákíá, à, mo lè sáré o. Tó bá ṣẹlẹ̀ pé bí mo ṣe ń rìn kò tó, mo lè sáré díẹ̀. Ṣùgbọ́n ṣùgbọ́n ki n se pe ma wa ki ere mo le repete o ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé bí à mo fẹ́ dé ibi kan ní kíákíá bí mo ṣe ń rìn báyìí, ó máa dàbí pé mò ń sáré ni. Ìlú Èkó ni mò ń gbé. Oríṣiríṣi ìdí ló máa ń fa tí àwọn èèyàn máa fi ń sáré. Tí èèyàn bá ń wọ ọkọ̀ tó ń kó èrò, ọkọ̀ akẹ́-kérò loju títì, hhm, kò sí gbá tí èèyàn ò ní sáré. Torí nígbà mìí tí àwọn ọkọ̀ yen bá dé, bóyá wọ́n ń pe oṣodi si n fún àpẹrẹ, boya won pe oshodi teyan o ba tètè sáré wo? Won de mama n ehn ehn driver yen o ni dúró o, orí ere na lo ma wa to ma ni oya e wọlé e wọlé àwọn èèyàn a máa sáré tẹ́lẹ̀, sáré tẹ́lẹ̀ bọ́ọ̀sì. Tí èèyàn bá gbé ìlú eko ko sí ni, eyan máa padà sáré náà ni. Tí ení yen o bá ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, o máa ní ìdí láti sáré. Ìgbà tí mò wà lọ́mọdé, aà, mo fẹ́ràn eré sísá o. Mo fẹ́ràn eré sísá débi pé mò máa ń rò pé, "Aà, tí mo bá dàgbà, mò máa fẹ́" darapọ̀ mọ́ àwọn tó máa ń ṣe eré ìdárayá fún Nàìjíríà tó máa ń sá eré. À, torí ó láwọn èèyàn kan tí mo mọ̀ báyìí tó máa ń sáré ní orílẹ̀ èdè, eh, USA. Ẹni náà ni Marion Jones. Mo máa ń rí i nígbà Olympics. Èmi náà a máa wò ó báyìí pé, "Aà, èmi náà jẹ́ lè wá ṣa-- ṣe irú nǹkan báyìí o, kí èmi náà wá sí Olympics." Igbayen mo kéré gan-an. Eré sísá òun ni eré ìdárayá tí mò máa ń ṣe jù. Mo fẹ́ràn rẹ̀ gidi gan. Mo sáré dé ibi pé mo gba, mo gba ẹ̀bùn fún eré sísá lọ́dún yẹn. Mo gba ẹ̀bùn fún eré sísá. Mo fẹ́ràn eré sísá. Mo fẹ́ràn rẹ̀ kí ń má parọ́. Mo fẹ́ràn eré sísá. Pẹ̀lú bí mo ṣe dàgbà yìí gan, mo sì fẹ́ràn eré sísá ní gbogbo àwọn eré ìdárayá. Hmm mo ma n aa mo ma sáré o. Ti n ba ni geegee bi ìbéèrè se o ma sáré mo ma sáré taye e ba yo ṣùgbọ́n ààyè eré sísá lè máa yọ ní ọdún méjì. Ó lè máa yọ lọ́dún méjì o. Ó lè máa yọ. Mo fẹ́ràn eré sísá gidigidi gan. Mo fẹ́ràn-- à, mo gba oríṣiríṣi ẹ̀bùn nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga lọ́dún náà. Ó yẹ pé àwọn èèyàn kàn-- è, nǹkan tó fà á tí mò fi ń sáré nígbà yẹn ni pé ní ilé ẹ̀kọ́ gíga tí mò wà, a máa ń ṣe eré, eh, o lásìkò táa máa ń ṣe eré ìdárayá tí àwọn èèyàn máa k-- eh, tí ó máa pín, tó ń pín gbogbo wa sí ibi, eh, ilé ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn olóyìnbo ń pè ní house. Ohun la máa ń fi ṣe interhouse sport. Wọ́n máa pín gbogbo wa. Gbogbo àwọn tó bá lè sáré nínú house kankan ni wọ́n máa mú jáde. Ìgbà yẹn mo jẹ́, mo jẹ́ ikan nu àwọn tó lè sáré lọ́dún yẹn. Ó yẹ pé, à, ní house mi, mo sáré lọ́pọ̀lọpọ̀ débi pé àwọn teacher mi gan, àwọn olùkọ́ kan ni, "Aà, ìwọ omọ̀ yi, gbogbo eré ìdárayá ló ń wá." Mo tún máa ń fò náà. Mo tún máa ń fò. Ṣùgbọ́n níìsín, à, n kò sí ààyè fún eré sísá fún mi. Boya ti n ba bá ara mi níbi tí ó tẹ́jú. Kò sààyè fún eré sísá o. Kò sààyè fún rárárara ṣùgbọ́n mo jẹ́ èèyàn tó fẹ́ràn láti máa sáré lọ́pọ̀lọpọ̀. Mo jẹ́ èèyàn tó fẹ́ràn láti máa sáré. Hhm. Mo lérò pé mo dáhun, dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Irun mi, mo fẹ́ràn irun mi. Ìbéèrè tó wà lórí fọ́ran yi ni, báwo ni o máa ṣe ń ṣe, ni o ṣe ń ṣe irun rẹ? Látilẹ̀ ni mo ti fẹ́ràn láti máa ṣe irun mi. Láti kékeré ni mo ti fẹ́ràn láti máa ṣe irun orí mi. Ṣùgbọ́n mo wá rí wípé mo ṣàkíyèsí wípé èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò fẹ́ kí n máa pẹ́ jù níbi tí mo ti ń ṣe irun tàbí lọ́dọ̀ ẹni tí ó ń bá mi ṣe irun àti kékeré ni. Mo fẹ́ràn kí n ṣe irun mi o, ṣùgbọ́n mi ò wá fẹ́ pé kí í, kí n wá jókòó tẹ́ ẹni tó ń ṣe irun, kí n máa wà bẹ́ẹ̀ fún wákàtì, wákàtì márùn-ún, wákàtì mẹ́jọ, à lórí kí ni? Nítorí pé mò ń ṣe irun. Mọ́ ranti ígbà tí mo wà lọ́mọdé, àti ìgbà tí mo wà lọ́mọdé ni mo ti máa ń ṣe irun mi. Àti ìgbà yẹn ni mo ti ń ṣe irun, tí mo ti gbọ́n jù mọ́ ara mi. Ṣùgbọ́n nígbà kan, ní ilé ẹ̀kọ́ tí mò ń lọ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, è, ọ̀gá ilé ìwé wa, ó wá ṣòfin pé gbogbo wa ní ilé wa, ilé ìwé wa gbúdọ̀ máa ṣe irun kan náà. Nígbà yẹn, kò sí pé bóyá èèyàn kan ṣe pàtẹ́wọ́, tí èèyàn kan ṣe àdìsẹ́yìn. Gbogbo wa gbúdọ̀ máa ṣe, gbogbo àwọn obìnrin ilé ìwé gbúdọ̀ máa ṣe irun kan náà. Lọ́sọ̀ọ̀sẹ̀, bó ṣe wá di ọjọ́ kan níyẹn. Nítorí nígbà tó ṣòfin yẹn, wọ́n wa máa ń gbéṣẹ́ fún àwọn ayàwòran, àwọn aya àwòrán, àwọn yẹn wá ya àwòrán irú irun tó yẹ kí a ṣe fún ọ̀sẹ̀ tuntun. Wọ́n á ya, wọ́n á wá lẹ̀ mọ́ ara ògiri ilé ìwé. Ibi tó ń lẹ̀ mọ́ yẹn ó súnmọ́ géètì ilé ìwé. Tó bá ti e ṣẹlẹ̀ wípé bóyá èèyàn o wá fún nǹkan tó máa ń pè ní assembly láàárọ̀, láàárọ̀ ọjọ́ Friday, tí èèyàn bá pẹ́ dé ilé ìwé, tí èèyàn bá ṣe ń wọ ilé ìwé báyìí, èèyàn a máa wo irú irun tó yẹ kí èèyàn ṣe fún ọ̀sẹ̀ tuntun yẹn. Ẹ̀yàn máa rí pé wọ́n ti lẹ̀ mọ́ ara ògiri. So fún ìdí yẹn kò sí pé, mi ò rí irun tó yẹ kí n ṣe fọ́ṣẹ yí o. Dandan ni kí èèyàn rí. Ni ọ̀sẹ̀ kan, wọ́n wá lọ, wọ́n wá lọ ya àwòrán irun tí wọ́n ń pè ní pàtẹ́wọ́. Kí tí èwá ṣe pàtẹ́wọ́ ẹ̀yàn kan, pàtẹ́wọ́ méjì. Ìkan á wà lọ́tùn, ìkan á wà lósì orí ènìyàn. Èmi dẹ̀re nígbà tí mo wà kékeré, mi ò fẹ́ràn pé kí n máa jókòó, kí n máa pẹ́ lórí irun. Pàtẹ́wọ́ jẹ́ ọ̀kan nínú irun tí mi ò kí ń sábà ń ṣe, nítorí wípé ó máa ń gba àsìkò. Ó máa ń pọ̀. Irun tó pọ̀ láti ṣe ni. Ṣùgbọ́n èmi tí mi ò nífẹ̀ sí pàtẹ́wọ́ tẹ́lẹ̀, ètùú wa padà lọ mú pàtẹ́wọ́. Ètùú wa ní kí n ṣe pàtẹ́wọ́ ọ̀nà méjì. Bí mo ṣe rí báyìí, ó ti ni mí lára. Ìgbà tí mo dé ilé, mo wá sọ fún ìyá mi pé mo fẹ́ gẹ irun mi. Lórí ọ̀rọ̀ yẹ, mo fi gẹ irun mi ní ọdún yẹn. Ìgbà tó tú yá o. Ìgbà tí mo ṣa à gé irun mi, ó láwọn ọ̀rẹ́ ìyá mi kan wọ́n ni, "àá, kí ló dé tó gẹ irun rẹ? Kò da. Irun ẹ jẹ́ kó rẹwà àkọ́kọ́." Mo sa rò pé ma ń tún padà bẹ̀rẹ̀ irun yẹn padà. Ìgbà tó yá, ìgbà tó yá, mo padà tún bẹ̀rẹ̀ sí ní ṣe irun yẹn padà. Ó tún, ó tún gùn. Ṣùgbọ́n mo wá rí i wípé irun mi, ìgbà tí mo wá ń gbọ́n si, mo rí pé irú irun tí mo ní ó jẹ́ irun líle. Bó ṣe di ojo kan bí ìyá mi ṣe fọṣẹ sí irun mi ni ye. Bàbá mi ní, "àá, kilode tó fi irun sí, ẹ ọṣẹ sí irun ọmọ yìí. Ọmọ yìí ti kéré jù láti máa fọṣẹ sí irun." Àti ìgbà yẹn ni mo ti ń fọṣẹ sí irun. Ṣùgbọ́n níbi ọdún méjì sẹ́yìn, ọdún méjì sẹ́yìn, irun mi bẹ̀rẹ̀ sí ní já, kò yé mi. Bí mo ṣe wá bá ara mi sọ̀rọ̀ ni yẹn pé, bóyá kí n máa fọṣẹ sí irun mi mọ́. Mo rí i wípé motu ri àwọn iwadi tí àwọn èèyàn ti ṣe. Wípé ọṣẹ fífi sí irun kò da fún obìnrin, kò da fún ìlera, ìlera obìnrin. Bí mo ṣe mu ọkan kúrò ni ye. Ṣùgbọ́n nǹkan tí mo máa ń sábà ṣe sí irun mi ni pé mo máa ń dì, mo dè máa ń dé wíìgì sí i. Àwọn nǹkan tí màá ń ṣe sí irun mi ni ye. Mo lérò pé mo dáhùn ìbéèrè yi dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.